Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? O ti tó nǹkan bi oṣù ọdún mẹ́fà sẹ́yìn tí mo ti lọ rí dókítà. N kò féràn láti máa lọ sí dókítà because I always take care of myself. Mo máa ń tọ́jú ara mi dáradára, mo máa ń jẹun tí ó dára, mo mi, mo sì máa ń ṣe eré ìdárayá tí ó dára, mo máa ń sáré ní ìgbà gbogbo. So, ọ̀pọ̀ ìgbà ni n kò kì n lọ rí dókítà. O ti pẹ́ gan tí mo lọ rí dókítà gbẹ̀yìn. N kò féràn láti máa rí dókítà ràrá nítorí nígbà tí ènìyàn bá lọ sí ọ̀dọ̀ wọn, lọ máa sọ pé àìsàn kan tí kò ní ìtumọ̀ ti ṣe ènìyàn.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù. Mi o kò fẹ́ràn ìpàdé ìdójúkojú. Ní ọ̀pọ̀ ìgbà, àwọn nǹkan mìíràn wà tí ènìyàn lè sọ lórí fóònù. Láì lọ sọ fi owó mọ́tò jóná nípa rírìn kiri. Ní ọ̀pọ̀ ìgbà, mo fẹ́ràn ìpàdé lórí fóònù. Tí a bá fẹ́ ṣe ìpàdé, a lè kàn síra wa ní ojú òpó ayélujára bí ti Facebook, WhatsApp tàbí ká pàdé ara wa lórí íńtánẹ́ẹ̀tì. N kò fẹ́ràn láti máa pàdé ní ìdojúkoju, mo fẹ́ràn ìpàdé lórí fóònù.

Ṣé o ti sìnà ri? Bẹ́ẹ̀ ni, mo ti sìnà ri. O ní ọjọ́ kan tí mò ń lọ láti ibi bi sí ọ̀rẹ́ méjì. Mo gbìyànjú láti lo Google Map. Láì mọ̀ pé there is no clear verification for Google Map ní ibi bee yẹn. Mo lo Google Map títítí tí mo fi sọnù. Ọlọ́run ló ní kí n bèrè ọ̀nà lọ́wọ́ àwọn aládùúgbò. Èyí rán mi lọ́wọ́. Ṣùgbọ́n nísinsìnyí, mo ti mọ bí a ti ń lo Google Map. Kò kí ń ṣe bí ti tẹ́lẹ̀. Mo ti mọ Google Map lò dáradára báyìí.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Mo, mo nífẹ̀ẹ́ tábìlì iṣẹ́ mi púpọ̀. Mo fẹ́ràn bí wọ́n ṣe bá mi ṣe. Onírúurú ààyè ni wọ́n bá mi gẹ́ sorí rẹ̀. Ààyè tí mo lè gbé laptop mi sí, ààyè tí mo lè gbé coffee sí, àti ààyè tí mo lè tò àwọn ìwé mi sí. Èyí fún mi, ó ràn mí lọ́wọ́, ó sì fún mi ní àǹfààní púpọ̀ láti jẹ́ kí orí tábìlì mi kó rẹwà, kí ó sì mọ́ tónítóní láìsí jákújáku níbẹ̀. Mo fẹ́ràn bí wọ́n ṣe bá mi ṣe púpọ̀. Ó dára fún ìkàwé, ó dára fún iṣẹ́ ṣíṣe.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Ọ̀nà gbogi tí mo máa ń gbà ṣètò ìṣòro láàrin àwọn ẹlẹ́gbẹ́ ni nípa gbígbàdúrà sí Ọlọ́run. Gẹ́gẹ́ bí mo ti sọ, ọmọ Yorùbá ni mí, mo sì jẹ́ ọmọ ilé ìjọ tí ìjọ apositeli ti kiristi níbi tí a ti fẹ́ràn àdúrà púpọ̀. Ní ọ̀pọ̀ ìgbà tí ìṣòro bá wà láàárín àwọn ẹgbẹ́, mo máa ń fẹ́ ká filé Ọlọ́run lọ́wọ́ kí a gbàdúrà sí i, kí Ọlọ́run sì bá wa bojú wo. Mo fẹ́ràn àdúrà púpọ̀.

Ṣé o ti gun alùpùpù rí? Bẹ́ẹ̀ni, mo máa ń gun alùpùpù ní ọ̀pọ̀ ìgbà. Ní ọ̀pọ̀ ìgbà tí kò bá sí owó láti ra epo sínú ọkọ̀ mi, mo máa gun alùpo Tàbí ní ọ̀pọ̀ ìgbà tí ọkọ̀ mi bá bàjẹ́ tàbí tí ó bá takú, mo máa ń gun alùpùpù. Ní ọ̀pọ̀ ìgbà tí mo bá fẹ́ tètè jí dé ibiṣẹ́, ó ti ní ọ̀nà kan tó jẹ́ pé ọkọ̀ mi ò ní lè gbá bẹ̀. Kí ọkọ̀ mi má bàa bàjẹ́, mo máa sáré gun alùpùpù. Alùpùpù náà dára àti pé ní ọ̀pọ̀ ìgbà alùpùpù, owó rẹ̀ máa ń cheap. Owó rẹ̀ ò kí ń wọ́n.

Ṣé o ní ọgbà? Bẹ́ẹ̀ ni, mo ní ọgbà ní ẹ̀yìnkùlé ilé mi. Gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ ènìyàn tí ó fẹ́ràn láti máa gbin ohun ọ̀gbìn púpọ̀. Mo fẹ́ràn láti máa gbin àwọn ohun ọ̀gbìn bí flower, àwọn ohun ọ̀gbìn bí òdòdó, àwọn ohun ọ̀gbìn bí nǹkan jíjẹ. Mo fẹ́ràn láti máa gbin àwọn ohun ọ̀gbìn bí ata, tòmátò oríṣiríṣi nǹkan ọ̀gbìn ni mo fẹ́ràn láti máa gbin. Mo fẹ́ràn nǹkan ọ̀gbìn púpọ̀. Ídí èyí ni mo ṣe ní ọgbà ní ẹ̀yìnkùlé ilé mi.

Ṣé o fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú. Ìdí rẹ̀ ni pé èmi gẹ́gẹ́ bí ènìyàn, mo fẹ́ràn kí n máa wo àwọn iṣẹ́ ohun tí Ọlọ́run dá púpọ̀. Nípa jíjókòó báyìí, màá le máa wo àwọn àwọ́ sánmọ̀, àwọ̀ òfurufú. Inú mi dè máa ń dùn nígbà tí mo báa ń rí àwọn nǹkan báyìí lọ́pọ̀lọpọ̀. Ìdí nìyí tí mo fi máa ń san owó, mo sì máa ń bẹ àwọn ènìyàn pupo pé ẹ jọ̀, ibi ẹgbẹ́ fèrèsé náà ni mo fẹ́ jókòó sí. Inú mi máa ń dùn púpọ̀ tí mo bá jókòó síbẹ̀.

Ṣé o máa ń wọ àwọn ohun ọ̀ṣọ́ gẹ́gẹ́ bí Bíbélì ti sọ pé olójú àwọn ohun ọ̀ṣọ́ tí a lè wọ tí kò bá ìfẹ́ òun Ọlọ́run mú. Èmi gẹ́gẹ́ bí ọmọ Krìstẹ́nì, n kò fẹ́ràn láti máa wọ ohun ọ̀ṣọ́ rárá, bọ̀ mo fẹ́ràn láti máa wọ ohun ọ̀ṣọ́ ṣùgbọ́n kò bá àṣà àti ìlànà Krìstẹ́nì mú. Ni opo ìgbà ni moti lo òhùn Oso ri. Oloju òhùn Oso ti mole lo. Mo lè lò, bíi góòlù àti dáyámọ́ńdì.

Ṣé o máa ń sáré? Bẹ́ẹ̀ni, eré sísá ré wà lára àwọn eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ. Ni gbogbo ọjọ́ àbámẹ́ta ni mo máa ń sáde ẹ̀mí pẹ̀lú ajá mi láti lọ ṣe exercise. A máa ń sáré púpọ̀. A máa ń sáré yí ó ní orí pápá kan tí àwọn ènìyàn ti máa ń gbá bọ́ọ̀lù. Eré ní àwa máa ń lọ sá yípo. Eré sísá dára púpọ̀, ó máa ń boost immune system wa, ó sì máa ń fún wa ní àǹfààní láti lè jí pépé.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Nínú gbogbo ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́, mo fẹ́ kọ́ nípa bí a ti ń lo ẹ̀rọ AI láti lè máa fi pawó. Ọ̀, ẹ̀kọ́ mìíràn tí mo tún fẹ́ kọ́ ni bí a ti ń sọ èdè Spanish. Ò wumi púpọ̀ láti máa sọ èdè Spanish. Ara àwọn ẹ̀kọ́ tí mo tún fẹ́ kọ́ ni láti lè generate owó nípa tí trade, nípa ṣíṣe kara kata lórí Íńtánẹ́ẹ̀tì, ò wù mí púpọ̀. Ṣùgbọ́n nínú gbogbo èyí, láti kọ́ bí a ti ń sọ Spanish lò wù mí jù.

Báwo ni o ṣe máa yenjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Ní ọ̀pọ̀ ìgbà, ọ̀nà gbòógì tí mo máa ń gbà láti yanjú àwọn ìṣòro yìí ni nípa wíwo fídíò YouTube. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà, mo máa ń lọ sí abala ìrànlọ́wọ́ tàbí help ní àwọn orí ẹ̀rọ ayárabíàṣá. Wọ́n máa ń fúnni ní àwọn ọ̀nà tí ènìyàn le gbà kojú onírúurú ìṣòro tí ó bá ń ṣe ẹ̀rọ náà. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹni tí ó kọ́ nípa ìmọ̀ ẹ̀rọ, ó máa ń rọrùn fún mi láti kojú àwọn ìṣòro yìí láì damu ara mi rárá.

Oúnjẹ wo ni o mọ̀ bí a ti ń ṣe dáadáa? Mo mọ̀ bí a ti ń se àwọn oúnjẹ ìbílẹ̀. Mo fẹ́ràn àwọn oúnjẹ ìbílẹ̀ bíi ẹ̀bà, fùfú, àmàlà, iyán, àti onírúurú ọbẹ̀ bíi ọbẹ̀ ẹ̀gúsí, ọbẹ̀ ilá, gbẹ̀gìrì, ọbẹ̀ ewédú àti ẹ̀fọ́ lóríṣiríṣi. Mo fẹ́ràn láti máa se oúnjẹ ìbílẹ̀ dáadáa. Àyò mi nínú àwọn oúnjẹ ìbílẹ̀ ni iyán àti ẹ̀gúsí pẹ̀lú ẹja tàbí ẹran, àbí ẹran ìgbẹ́. Mo fẹ́ràn láti máa se oúnjẹ ìbílẹ̀ dáadáa.

Ṣé o fẹ́ràn lu ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ń lọ, tí mo bá ń lọ sí ibi iṣẹ́. Nípa gbigbaj àwọn orí step tàbí staircase, wọ́n máa ń gba ọ̀pọ̀lọpọ̀ àsìkò. Lílọ ẹ̀rọ ìgbésókè máa ń yára, a máa ń mú ìrìnàjò ẹni yára lọ sókè. N kò fẹ́ràn láti lọ máa gba orí step rárá.

Ṣé o máa ń rántí àlá rẹ? Rárá, n kò tilẹ̀ lè sọ bo ya mo máa ń rántí àlá mi nítorí ọ̀pọ̀ ìgbà n kò rò pé mo máa ń lá àlá. Ṣùgbọ́n, o ti ní ọ̀pọ̀ àwọn ìgbà kan rí tí mo lá àlá ṣùgbọ́n n kò rò pé àlá ni, pé a àlá ni. Pé a kò fi ṣe àlá ṣùgb́n mo rántí pé mo rántí rẹ̀ dáradára. Ṣùgbọ́n tí ó bá jẹ́ pé àlá ni, mo rántí rẹ̀ dáradára. Tí ó bá kì ń ṣe àlá, n kò ń rántí àlá kankan rárá.

Ṣé o máa ń gba àwọn ìmeèlì àìwúlò? Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn ìmeèlì tí kò wúlò lọ́pọ̀lọpọ̀. Ni ọ̀pọ̀ ìgbà àwọn tí ó ti jẹ́ oníjìbìtì pọ̀ lóríṣiríṣi tí wọ́n máa ń fi ìmeèlì ránṣẹ́ sí mi, ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà ni n ko kì í wo inú rẹ̀. Ó ti ní àwọn ààyè tí mo ṣètò àwọn ìmeèlì tí ó wúlò, àwọn ìmeèlì gídísì, àwọn ìmeèlì tí kò bá sì ti dára, tí kò dára fún mi. Ó ti ní ààyè tí mo máa ń tò wọ́n sí. Mo máa ń gba àwọn ìmeèlì tí kò wúlò lọ́pọ̀lọpọ̀. Ó sì dára fún mi kí n má máa tẹ̀ wọ́n, nítorí ó lè kó bá mi. Wọ́n lè gbà àwọn ohun ìní mi tàbí kí wọ́n já mi lólè látara bẹ́ẹ̀.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójoojúmọ́? Ẹ̀, mo ti gbọ́ nípa àwọn èèyàn kan tí o je pe wọ́n máa ń fọ eyín ní ẹ̀ẹ̀mẹta lójúmọ́, àwọn mii eemẹ́jì lójúmọ́, àwọn mi ìgbà kúgbà tí wọ́n bá tì jẹ nǹkan, wọ́n máa lọ fọ eyín wọn. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ènìyàn, ẹ̀kan péré ni mo máa ń fọ ẹnu mi lójoojúmọ́. Tí mo bá tì jí ní àárọ̀, mo máa fọ eyín mi. Ohunkóhun tó tún le mú kí n fọ eyín n kò rí. Tí eyín mi bá fulẹ̀ dọ̀tí, mo máa fi omi ṣàánù ni, n kò kí n fọ eyín lẹ́ẹ̀mẹ́jì tàbí mẹ́ta lójúmọ́. Ẹ̀kan ṣoṣo ni mo máa ń fọ eyín mi lójoojúmọ́.

Ṣé o máa ń rọrùn nígbà tí o bá sùn? Bẹ́ẹ̀ni, ó máa ń rọ̀ mí lọ́rùn nígbà tí o bá sùn. Ibùsùn mi tóbi gidi gan. Fáànù tó ń fẹ́ yẹyẹyẹ àti ẹ̀rọ amúlé tutù ó wà nínú ilé. Ìrọ̀rí bí i márùn-ún ni mo máa ń fi sùn, nítorí náà ó máa ń rọrùn fún mi nígbà tí mo bá sùn. N kò fẹ́ràn láti máa wọ aṣọ tí mo bá sùn. Pyjamas ni mo máa ń wọ tàbí kí n má tilẹ̀ wọ nǹkan kan, nítorí náà mo fẹ́ràn ìrọ̀rùn púpọ̀. Nítorí náà ó máa ń rọ mí lọ́rùn nígbà tí mo bá fẹ́ sùn dáradára.

Nígbà wo ni o máa ń fọṣọ? N kò ní àsìkò tí mo máa ń fọṣọ tí mo yàn láti máa fọṣọ. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà, ọjọ́ àbámẹ́ta ni aṣọ fífọ̀ mi máa ń bọ́ sí nítorí n kò kín jáde ní ìgbà náà. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà tí aṣọ mi bá dọ̀tí kí ó tó di ọjọ́ àbámẹ́ta, mo máa kó o sínú washing machine láti fọ. N kò, n kò fẹ́ràn láti máa dé ọjọ́ lé ǹkan tàbí kí n máa sọ ǹkan tí ó yẹ kí ń ṣe lónìí di ọ̀la. Nítorí náà ni mo sì máa ń fọ ní àwọn àsìkò yìí. Àwọn aṣọ kan dé wa ní ọ̀pọ̀ ìgbà tí ènìyàn kò bá fọ, ó máa ń tètè bàjẹ́. Nítorí náà inú mi kò ní dùn nígbà tí aṣọ mi bá bàjẹ́ látàrí àìfọ̀. Nítorí náà mo fẹ́ràn láti máa fọ aṣọ mi ní òrékòórè.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? N kò ní àkókò gbòógì tí mo máa ń jẹ oúnjẹ alẹ́. Tó bá jẹ́ pé mo wà pẹ̀lú àwọn ẹbí mi ni, ó ti ní àkókò tí a máa ń jẹ oúnjẹ alẹ́. Ṣùgbọ́n nígbà tí èmi nìkan bá dá wà, n kò ní àkókò tí mo máa ń jẹ oúnjẹ alẹ́. Ni ọ̀pọ̀ ìgbà ni ọjọ́ ajé sí ọjọ́ Jímọ̀, ní ọ̀pọ̀ ìgbà, nǹkan bí ago mẹ́wàá ni mo máa ń jẹun, nítorí mo máa ń pẹ́ dé láti ibi iṣẹ́ púpọ̀. Ṣùgbọ́n ní ọjọ́ àbámẹ́ta àti ọjọ́ ìsinmi, ó ṣe é ṣe kí n tètè jẹun ní irú àwọn ọjọ́ báyìí. Ṣùgbọ́n ní gbogbo àwọn ọjọ́ yòókù, bí ago mẹ́wàá ni mo máa ń jẹun. Ọ̀pọ̀ ìgbà ni oúnjẹ mi máa ń bọ́ sí òru gan ní irú àwọn àkókò báyìí.

Báwo ni ìbasepo re pélu olórí isé re. Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí ìṣe mi, ó dára dáradára. Ìbáṣepọ̀ wa gún mọ́ran. Ìbáṣepọ̀ láàárín wa ó dúró gbengben. Èmi àti olórí ìṣe mi a kò kí n já rárá ni ọ̀pọ̀ ìgbà ni àwọn alábáṣepọ̀ mi máa ń jó wu.

Ṣé o mọ bí a ti ń ya àwòrán? Bẹ́ẹ̀ni mo mọ bí a ti ń ya onírúurú àwòrán. Mo lè fi ìkọ̀wé ya àwòrán, mo lè fi pẹ́nsù ya àwòrán, mo lè fi onírúurú ọ̀dà, onírúurú ọ̀dà mo lè fi ya àwòrán. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni mo mọ bí a ti ń lo ẹ̀rọ, ẹ̀rọ fi ya àwòrán. Àwọn onírúurú ohun ìyàwòrán bí i kámẹ́rà, mo mọ bí a ti ń lò láti fi ya àwòrán púpọ̀ dáradára. Ó jẹ́ ohun tí mo kọ́ tí mo fẹ́ràn láti máa ṣe púpọ̀. Mo fẹ́ràn láti máa ya àwòrán.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Onírúurú oúnjẹ àkàrà ni mo fẹ́ràn. Ṣùgbọ́n nínú èyí tí mo fẹ́ràn jù ni àkàrà òyìnbó tí àwọn ènìyàn máa ń pè ní kéèkì. Ọ̀pọ̀ ìgbà ọjọ́ tí ènìyàn bá ń ṣọjọ́ ìbí ni a sábà máa ń jẹ ẹ́. Ṣùgbọ́n mo fẹ́ràn àkàrà òyìnbó púpọ̀. Mo fẹ́ràn àkàrà òyìnbó tí a ṣe pẹ̀lú chocolate flavor àti àwọn onírúurú flavor bíi ti fánílà. Ó jẹ́, o máa ń dùn púpọ̀, ó sì máa ń ṣàrà lóre. Mo fẹ́ràn àkàrà òyìnbó púpọ̀.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan, ní ọ̀pọ̀ ìgbà tàbí kí n sọ pé ní ojoojúmọ́? Ní òwúrọ̀ tí mo bá jí, mo màá mú omi lọ́pọ̀lọpọ̀, mo màá gbàdúrà sí Ọlọ́run, mo màá dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run, mo sì máa ń ṣe eré ìdárayá ránpẹ́ kí ara mi kó lè na. Lẹ́yìn èyí, mo máa gbàdúrà, mo máa jẹun, mo máa wẹ̀, mo máa fọ eyín ì mi. Èyí jẹ́ àwọn ohun tí mo máa ń ṣe ní òwúrọ̀. Ni ọ̀pọ̀ ìgbà mo máa ń lọ sínú ọgbà tí ó wà ní ẹ̀yìnkùlé láti lọ gbà tẹ́gùn, àtẹ́gùn àròkútokùtu, mo sì máa ń rìn díẹ̀ láti gba òrùn àròkútokùtu èyí tó dára fún àgọ́ ara wa. Mo fẹ́ràn àwọn nǹkan yìí ní òwúrọ̀.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún isẹ́ rẹ? Ikìní ni bí a ti ń lo ẹ̀rọ AI láti mú kí iṣẹ́ jáfáfá àti láti mú kí iṣẹ́ kí ó dùn wo. Ohun mìíràn tí mo tún fẹ́ kọ́ ni bí a ṣe ń fi èdè Spanish sọ̀rọ̀. Níwọ́n ìgbà to jẹ́ pé a ní àwọn onírúurú oníbàárà tí ó wá láti Spanish tí wọ́n kì í ṣe ọmọ bíbí orílẹ̀-èdè wa Nàìjíríà, èyí máa ń dùn mọ̀ mí o sì ń wú mi púpọ̀ láti mọ bí a ti ń sọ èdè Spanish láti máa fi bá àwọn oníbàárà wa sọ̀rọ̀. Ohun mìíràn tí ó n wù mí láti kọ́ ni bí a ti ń lo àsìkò dáradára. Láti máa lo àsìkò láti jáfáfá pẹ̀lú àsìkò, èyí yóò dára fún ìṣe mi, yóò sì jẹ́ kí ìṣe mi kí ó ṣe é ṣe àti kí ó má báa wọ̀ mí lọ́run.

Ṣé o fẹ́ràn kíkọrin? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa kọrin lọ́pọ̀lọpọ̀. Bó ti le jẹ́ pé n kò ní ohun orin, ṣùgbọ́n mo jẹ́ ẹnìkan tí ó máa ń gbádùn orin, tí ó sì máa ń kọrin ní ọ̀pọ̀lọpọ̀. Mo nífẹ̀ẹ́ onírúurú olórin bíi Burna Boy, Fireboy, Jus wọdu, Ed Sheeran, olórin tí mo nífẹ̀ẹ́ pọ̀ lọ́pọ̀ yanturu. Mo jẹ́ ènìyàn kan tí ó fẹ́ràn láti máa kọrin púpọ̀. Ni ọ̀pọ̀ ìgbà tí mo bá jí ní òwúrọ̀, mo máa ń kọrin. Tí mo bá lọ sí ilé ìwẹ̀, ilé ìwẹ̀ tí ẹ̀ ni ayé ti máa ń gbà mí ju láti kọrin. Mo máa ń kọ onírúurú orin nínú ilé ìwẹ̀, nínú ilé ìyàgbẹ́ tí mo bá ń dáná lọ́wọ́ ní ìkíbi nígbàkúgbà. Mo fẹ́ràn láti máa kọrin púpọ̀. Mo fẹ́ràn orin. Orin dára, ó dára fún ìgbése ayé wa, ó máa ń ran ọpọ́lo lọ́wọ́.

Ṣé o fẹ́ràn rín atẹ́gùn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa rìn pẹ̀lú atẹ́gùn, ó jẹ́ ọ̀nà tó yára pẹ̀lú irìn àjò. Nípa gígùn ọkọ̀ ní pápákọ̀ òfurufú ní ọ̀pọ̀ ìgbà, mo fẹ́ràn láti máa gun ọkọ̀ ojú òfurufú, èyí máa ń jẹ́ kí rìnrìn àjò yá. Ìrìn àjò tí ó máa gbà odidi ọjọ́ kan lọ́wọ́ ẹni, wákàtí péré ló máa gbà lọ́wọ́ ẹni. Ní fún ìdí eyìí, mo fẹ́ràn láti máa rìn pẹ̀lú atẹ́gùn, nítòótọ́, owó náà lè pọ̀ ṣùgbọ́n ó dáa fún ààbò, ó sì máa ń jẹ́ kí iṣẹ́ kí ó yára dáradára. N kò fẹ́ràn láti máa rìn pẹ̀lú ilẹ̀ rárá, ó tì.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn ni gbígbá bọ́ọ̀lù lórí pápá. Ó jẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn púpọ̀. Mo fẹ́ràn láti máa kópa nínú rẹ̀, mo sì fẹ́ràn láti lọ máa wọ̀. Mo jẹ́ ọmọ ẹgbẹ́ ikọ̀ ti Manchester United. Nítorí èyí, mo fẹ́ràn kí n máa wo eré orí pápá, bọ́ọ̀lù orí pápá púpọ̀. Ó dára, ó máa ń dùn, ó má ń.

Omi tó máa ń mu ló, lójoojúmọ́ pọ̀ tó, mo fẹ́ràn láti máa mu omi púpọ̀. Mo jẹ́ ènìyàn kan tí ó máa ń mu omi ní loòrékóoré. Ni ọ̀pọ̀ ìgbà ní ojúmọ́ kan, mo máa ń mu tó omi three to five litre ní ọ̀pọ̀ ìgbà. Ni ìgbà tí ooru bá mú, ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà tí ó bá jẹ́ pé òjò ń rọ̀ tí kò sí òru rara níta. Ní irú àwọn ọjọ́ báyìí kò kín sí àǹfààní láti mu omi púpọ̀ nítorí kíndìnrín wa kò kín sì kò ṣiṣẹ́ púpọ̀ láti lè fà àwọn omi náà. Ṣùgbọ́n ní ọjọ́ tí ooru bá mú tí kò tilẹ̀ sí òtútù ara, mo máa ń mu omi púpọ̀ ní àárọ̀, ní ọ̀sán, lálẹ́ tí má jí lóru náà, mo máa ń mu omi. Mo máa ń mu tó omi lítà kan, lítà méjì tàbí mẹ́ta.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Mo tilẹ̀ sọ ní ọ̀pọ̀ àìkàìmọye ìgbà yé pé mo fẹ́ràn eré ìdárayá gbígbá bọ́ọ̀lù lórí pápá. Ó jẹ́ eré ìdárayá tí ó máa ń wú mi lórí. Mo fẹ́ràn láti máa wọ̀, mo sì fẹ́ràn láti máa kópa nínú rẹ̀. Eré ìdárayá náà dára ní ó jẹ́ eré ìdárayá tí ènìyàn mọ́kànlá máa ń kópa nínú rẹ̀. A ní góòlí wò mí ìgbà kan àti àwọn èèyàn mẹ́rin. Onírúurú ọ̀nà tó wà ènìyàn le fi gbá, ènìyàn le fi kópa nínú eré ìdárayá náà. Mo fẹ́ràn eré ìdárayá náà ó dápú.

Nígbà wo ni o kẹ́yìn ní ààlà burúkú? N kò tilẹ̀ lè sọ bóyá mo lá àlá kankan rí, débi pé n ò ní àlá burúkú. Sugbon, ní ọ̀pọ̀ ìgbà mo máa ń ro ǹkan burúkú. Mo jẹ́ ènìyàn kan tí kò fẹ́ràn láti máa gbọ́ ǹkan burúkú rárá. Èyí máa ń jẹ́ kí ń máa ro àwọn ǹkan burúkú. Mo lè rò pé bóyá àlà ni, ṣùgbọ́n ọkàn mi máa ń sọ fún mi pé àwọn ǹkan báyìí kò kí ń ṣe àlá. Mo fẹ́ràn láti máa ro ǹkan burúkú. Kí Ọlọ́run kí ó ràn mí lọ́wọ́ láti lè máa ro ǹkan burúkú mọ́.

Data tó máa ń lò lọ́sọ́ọ̀sẹ̀ pọ̀ tó. Mo máa ń lo data pọ̀ gan-an ní gbogbo ọ̀sẹ̀, ní ọ̀pọ̀ ìgbà mo máa ń lò tó data 30 gig ní ọ̀sẹ̀ kan. Mo máa ń lo data púpọ̀, nítorí náà Wi-Fi mi máa ń gbóná nígbà gbogbo, nítorí mo máa ń lòó kíkankíkan. Mo máa connect laptop mi mọ́-ọn, mo tún máa so ẹ̀rọ alágbèéká mi mọ́-ọn, mo tún máa so ẹ̀rọ desktop mi mọ́-ọn. Èyí máa ń jẹ́ kí ó fa iná lọ púpọ̀. Ṣùgbọ́n mo fẹ́ràn láti máa lo data púpọ̀, nítorí mo jẹ́ ẹni tí ó máa ń ṣiṣẹ́ lórí Íńtánẹ́ẹ̀tì púpọ̀.

Ṣé o ní nọ́mbà orílẹ̀? Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀. Mo ní àmì ìdánimọ̀ orílẹ̀ tí à ń pè ní NIN ní orílẹ̀ èdè Nàìjíríà. Mo ṣé ní ǹkan bí ọdún márùn-ún sẹ́yìn kí n ba le jókòó fún ìdíje kan tí mo fẹ́ lọ ṣe ní òkèrè. Èyí ló mú mi kí n gba nọ́mbà orílẹ̀. Nọ́mbà orílẹ̀ dára, ó jẹ́ àmì ìdánimọ̀ wa gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀ èdè Nàìjíríà. Ẹni tí kò bá ní nọ́mbà orílẹ̀, ó jẹ́ ẹni tí a kò le pè ní ọmọ ìlú òtítọ́.

Tí o máa ń pa owó pamọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń pa owó pamọ́. Onírúurú ọ̀nà dè ní mo máa ń gbà láti pa owó pamọ́. Ìkíni ni nípa pípa owó mọ́ sínú àkáǹtì báǹkì mi ní ọ̀pọ̀ ìgbà mo máa ń pa owó mọ sínú àkáǹtì báǹkì mi tí ń kò sí ní nà. Ní ọ̀pọ̀ ìgbà mo máa ń lọ sí ilé ìfowópamọ́ fúnra rẹ̀ láti lọ pa owó mi mọ níbẹ̀. Ìgbà míì mo máa ń pa owó mọ sínú kóló. Ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn jù láti máa lò ni orí ti íńtánẹ́ẹ̀tì tí a ń pè ní Cowrywise. Mo fẹ́ràn láti máa fi owó pamọ́ síbẹ̀. Owó mi a tún máa le sii ní ọ̀pọ̀ ìgbà. Ìdí èyí tí mo ṣe fẹ́ràn láti máa fi owó mi pamọ́ sínú Cowrywise re nítorí pé ọ̀lọ̀gbọ́n ni ó máa ń ṣe bẹ́ẹ̀.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifísàn bẹ́ẹ̀ni ní ọ̀pọ̀ ìgbà ní àwọn nǹkan bí i ọdún mélòó sẹ́yìn mo máa ń wo àwọn ètò tẹlifísàn ṣùgbọ́n ní kété yìí tí mo ti wọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, n kò wo tẹlifísàn mọ nítorí kò sí àyè láti lè wo tẹlifísàn. Ní ọ̀pọ̀ ìgbà ohun tí mo máa ń rò ni ọ̀nà àbáyọ láti lè rí owó láti lè pa owó láti lè pèsè owó èyí ọ fún mi ní àǹfààní púpọ̀ mọ láti máa wo tẹlifísàn nítorí náà o ti pẹ́ gan o ti máa tó nǹkan bíi ọdún márùn-ún sẹ́yìn tí mo ti wo tẹlifísàn gbẹ̀yìn.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o báa ń jẹun. Bẹ́ẹ̀ni, gẹ́gẹ́ bí ọmọ tí a kọ́ tí ó sì gbẹ́kọ̀ọ́ tí ó sì mọ àwọn ìlànà tí a bá ń jẹun. Mo ní o dára nígbà tí mo bá ń jẹun. Mo ní ìwà tí ó dára nígbà tí mo bá ń jẹun. Ara àwọn ìwà tí ó dára tí mo ní nígbà tí mo bá ń jẹun ni pé n kò gbọdọ̀ sọ̀rọ̀ nígbà tí mo bá ń jẹun, omi gbọdọ̀ wà ní ẹ̀gbẹ́ mi nígbà tí mo bá ń jẹun, n kò gbọdọ̀ se nǹkan ẹ̀gbin nígbà tí mo bá ń jẹun. Èyí ò jẹ́ kí àwọn ìwà mi kí ó dára nígbà tí mo bá ń jẹun.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Tí ó bá jẹ́ oníbàárà tí ó gbóògì, oníbàárà gbóògì tí ó máa ń ra, tí a máa ń ra ọjà dáradára lọ́wọ́ wa, mo ní àwọn ọ̀nà tí mo máa ń gbà láti pàdé wọn. Ní ọ̀pọ̀ ìgbà, mo lè jẹ́ ní ká pàdé nípa jíjẹ oúnjẹ ọ̀sán. Èyí máa fún wa ní àǹfààní láti sọ̀rọ̀ dáadáa lórí nǹkan tí a bá fẹ́ sọ̀rọ̀ lè lórí. Ní ọ̀pọ̀ ìgbà, mo lè ní ká pàdé ní ìdí kọfí kí a sọ̀rọ̀ kí a sì sọ gbogbo nǹkan tí a fẹ́ sọ yí kí a sọ kúná. Àwọn ọ̀nà tí mo máa ń gbà láti pàdé àwọn oníbàárà rè.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ ni, mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù. Ni ọ̀pọ̀ ìgbà tí mo bá ti set àláàmù mi, tí àláàmù mi bá ti ńú ni mo ti máa jí. Mo máa kọ́kọ́ gbàdúrà sí Ọlọ́run dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run, mo sì máa mu omi púpọ̀. Lẹ́yìn ìgbà tí mo bá mu omi púpọ̀, mo máa wá ǹkan jẹ tàbí kí n sáré ṣe exercise ránpẹ́. Èyí máa ń ràn mí lọ́wọ́ láti wà ní àgọ́ ara pípé, láti wà ní ìlera. N kò jẹ́ ènìyàn tí, n kò fẹ́ràn kùdẹ̀ kùdẹ̀ nínú ayé mi. Nítorí náà, mo fẹ́ràn láti máa tètè jí ní kùtùkùtù kí n lè tètè jí dé ibi iṣẹ́ mi. Yorùbá bọ̀ wọ́n ní "àtètè jí ni àtètè múnú".

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? N kò fẹ́ràn ìyànjẹ rárá. Bí ó bá ṣe jẹ́, ohun tí ó bá tọ́ sí oníkálukú ni mo máa pín fún oníkálukú. N kò fẹ́ràn ìyànjẹ. Bí mo tilẹ̀ kí kórìíra iyàn jẹ tó, n kò ní fẹ́ràn kí ẹ̀nìyẹn kan kí ó yàn mí jẹ. Nítorí náà, èmi náà kò ń fẹ́ yan èèyàn jẹ. Tí owó bá pa èmi àti àwọn ọ̀rẹ́ mi pọ̀, màá pín owó náà bí ó ṣe leè ye kó lọ. Màá pín géérégé, láiyo kúrò, láífikún, láìmu kúrò nínú rẹ̀.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Ó dá lórí nǹkan tí ó pọ̀, tí ó bá jẹ́ nípa oúnjẹ, àwọ̀ ewé ni mo fẹ́ràn jù. Tí ó bá jẹ́ nípa aṣọ, mo fẹ́ràn àwọ̀ dúdú, àwọ̀ funfun, mo fẹ́ràn àwọ̀ ewé, mo fẹ́ràn àwọ̀ ilẹ̀, àwọ̀ eṣurú, onírúurú àwọn àwọ̀ yìí ni mo fẹ́ràn. Tí ó bá sì jẹ́ nípa tirun, mo fẹ́ràn àwọ̀ pink, mo fẹ́ràn àwọ̀ ewé náà pẹ̀lú mo sì fẹ́ràn àwọ̀ funfun àti àwọ̀-- mo fẹ́ràn àwọ̀ mílìkì. Oríṣiríṣi àwọn àwọ̀ yìí ni mo fẹ́ràn, mo fẹ́ràn rẹ̀ púpọ̀.

Ibo ni o máa ń fi kókóró rẹ sí? Mo jẹ́ ènìyàn tí ó fẹ́ràn láti máa pín kókóró mi sí ọ̀nà méjì tàbí ọ̀nà mẹ́ta pàápàá. Mo máa ń fi ìkan sínú ilé, mo máa ń fi ìkan sínú ọkọ̀, mo sì máa ń di ìkan mú ní ìgbà gbogbo. Lopo ìgbà tí emergency bá wà ní mo máa lọ mú àwọn kókóró tí mo fi pamọ́ sí àwọn ibi kọ̀ọ̀kan yìí. Nítorí náà n kò ní fẹ́ kí ìdójútì dé bá mi. Nítorí náà ni mo ṣè pín àwọn kókóró yìí sí ọ̀nà méjì. Mo máa ń fi ìkan sínú ilé, mo máa ń fi ìkan sínú ọkọ̀, mo sì máa ń fi ìkan síbi àpò ṣòkòtò mi, sínú wallet mi tàbí kín so mọ́ ṣòkòtò mi.

Ṣé o máa ń wọ ìbọ̀wọ́? Ó dá lórí ǹkan tí mo bá ń ṣe ní ìgbà náà. Ni ọ̀pọ̀ ìgbà ni mo máa ń wọ ìbọ̀wọ́. Ni ọ̀pọ̀ ìgbà, n kò sì ń wọ ìbọ̀wọ́. Tí ó bá jẹ́ àsìkò tí mo bá fẹ́ ṣe ohun ẹ̀gbin, tàbí tí mo bá fẹ́ ṣe ohun tí kò dára, tí mo bá fẹ́ fọ ìdí mi nù, mo máa ń lo ìbọ̀wọ́. Tí ó bá sì jẹ́ àsìkò tí a bá fẹ́ sọ̀rọ̀, tàbí tí a bá fẹ́ pàdé àwọn èèyàn tuntun, tàbí tí a bá fẹ́ lọ investigate ǹkan, mo máa ń lo ìbọ̀wọ́. Tí ó bá jẹ́ àsìkò òtútù tí òtútù ò mú gẹríngẹrí, mo máa ń lo ìbọ̀wọ́. Ni ọ̀pọ̀ ìgbà tí mo bá fẹ́ sọ ǹkan tí ó gbóná lórí, lórí iná, mo máa ń lo ìbọ̀wọ́ kí ó má bà jo mi lọ́wọ́. Kí n máa lo ìbọ̀wọ́ kò kín ṣe ìgbà gbogbo, ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà, mo máa ń lo ìbọ̀wọ́ lẹ́ẹ̀kan kan.

Ṣé o ti rìn àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo ti rìnrìn àjò lọ sí àwọn ìlú kéreje kéreje tí ó súnmọ́ àwọn ìlú bíi Ìṣẹ́yìn, Ọ̀yọ́, Ògbómọ̀ṣọ́, gbogbo àwọn ìlú yìí pátápátá ni mo ti rìn rìn àjò lọ sí. Mo sì tún ti rìnrìn àjò lọ sí ìlú Àkúrẹ́. Mo ti rìn rìn àjò lọ sí Ìlọrin rí. Mo ti rìnrìn àjò jáde kúrò ní ìlú yìí, kúrò ní ìpínlẹ̀ yìí. Mo ti rìn rìn àjò dáradára, irìn àjò dára púpọ̀. Mo fẹ́ràn láti máa rin ìrìn àjò dáradára. Nígbà tí ó bá jẹ́ àsìkò ìsinmi fún mi níbi iṣẹ́, mo fẹ́ràn láti máa rin irìn àjò púpọ̀.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Ní ọ̀pọ̀ ìgbà tí kò bá sí epo nínú ọkọ̀ mi tàbí tí epo náà bá ti fẹ́ tán ni mo máa ń ra epo sínú ọkọ̀ mi. Ṣùgbọ́n mo ṣàkíyèsí pé ní ọ̀pọ̀ ìgbà ní kí n máa ra epo sínú ọkọ̀ mi. O máa ń sábà bọ́ sí àwọn ọjọ́ kọ̀ọ̀kan. Ní ọ̀pọ̀ ìgbà, o máa ń bá sí ọjọ́ àbámẹ́ta, ọjọ́ ìsinmi tàbí ọjọ́ ajé. Àwọn ọjọ́ yìí ni mo máa ń ra epo sínú ọkọ̀ mi dáradára. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà, ọjọ́ tí epo bá ti tán nínú ọkọ̀ mi tàbí tí mo bá ṣàkíyèsí pé epo náà ti ń lọolẹ̀ dáradára, mo máa ń ṣe kínni, mo máa ń ra epo sínú rẹ̀.

Ṣé o fẹ́ràn lọ sí etíkun? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti lọ etíkun dáadáa. Ó jẹ́ ohun tí ó wù mí. Ó jẹ́ ohun tí mo ti wò dáradára lórí àwọn ìkàn ìbánidọ́rẹ̀ẹ́ ti Instagram, Facebook ó sì jẹ́ ohun tí ó wù mí lórí. Mo fẹ́ràn láti máa rí àwọn obìnrin tí ó ń wọ bikini, so ó wù mí dáradára láti lọ sí etíkun. Ni ìgbà tí mo bá ti lówó lọwo, mo máa rí dájú pé mo lọ sí etíkun láti lọ gbá ara mi. N kò lo etíkun rí, ṣùgbọ́n ó máa jẹ́ ayo nlá fùn mi láti lọ sí etíkun láti lọ gbádùn ara mi.

Ṣé o máa ń fi tùràrí? Rárá n kò ń fi tùràrí. N kò rò pé ó bá ẹṣin mí mu tàbí tí ó bá ẹ̀wà mí mu. Lára àwọn ohun tí mo kórìíra jù, àwọn òórùn tí mo kórìíra jù, tùràrí wà lára rẹ̀. N kò fẹ́ràn láti máa gbọ́ràn tùràrí ará. Fún idi eyìí, n kò ń lo tùràrí. N kò fẹ́ràn láti máa lo tùràrí ará.

Níbo ni o máa ń ra ǹkan? Ní ọ̀pọ̀ ìgbà mo fẹ́ràn láti má ra ǹkan ní ọ̀dọ̀ ìyá Ṣẹ́rífù, ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà mo tún máa ń ra ǹkan ní supermákẹ́ẹ̀tì. Mo fẹ́ràn láti lọ má ra ǹkan ní ọjà dáradára. Àwọn ǹkan ọjà má ń, o máa ń rọrùn láti rà, kò kí ń lówó lórí, kò kí ń wọ́n rárá. Nítorí náà ni mo ṣe fẹ́ràn láti lọ máa ra ǹkan lọ́jà. N kò féràn láti máa ra nnkan làdúgbò ìbì míràn tí mo ti féràn láti ma ra nnkan ni supermarket. Kò sí àríyànjiyàn, o ti mọ iyì ǹkan tí mo fẹ́ lọ rà níbẹ̀. Èyí máa ń ràn mí lọ́wọ́ láti lè ko iye owó tí mo nílò láti lọ fi ra ǹkan dání.

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Bí mo ti fẹ́ràn owó tó, ọ̀ má ń wù mí ní ọ̀pọ̀ ìgbà láti ṣẹ́ ju wákàtí lọ, ṣùgbọ́n ìjọba kò fàyè ìgbà láti máa ṣiṣẹ́ ju wákàtí lọ. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà tí mo bá wà nínú ilé, tí mo sì wà lórí Íńtánẹ́ẹ̀tì, tí mò ń wa iṣẹ́ tí mò maa ń ṣe, mò maa ń ṣíṣe ju wákàtí lọ ní gbogbo awon ìgbà wọ̀nyìí. Nítorí náà, nítorí pé mò ń wá owó púpọ̀, ni mo se máa ń wá láti ṣiṣẹ́ ju wákàtí lọ. Ṣùgbọ́n tí mo bá wà lẹ́nu iṣẹ́, un ò ún ṣiṣẹ́ ju wákàtí lọ, nítorí àwọn ìjọba ti ṣòfin, wọ́n ti ṣètò òníyè wakati tí ènìyàn lè ṣe lójúmọ́. N kò sí fẹ́ fẹ́ láti rú òfin àwọn ìjọba.

Ṣé o ní ẹran oko ọ̀sìn? Tí mo bá tilẹ̀ fẹ́ sin ẹran oko ọ̀sìn, ajá tàbí ológbò ni mo máa fẹ́ràn láti sin. Mo sì fẹ́ràn láti sin ehoro náà, ṣùgbọ́n n kò ní ohun ọ̀sìn. Nítorí n kò fẹ́ràn láti máa sin nǹkan. Mo fẹ́ràn láti máa gbin ewéko sínú ọgbà ni. Èyí máa ń wú mi lórí. Nítorí mo fẹ́ràn ewéko púpọ̀. Mo fẹ́ràn àwọn òdòdó náà púpọ̀. Mo sì fẹ́ràn láti máa gbin nǹkan, láti máa bomi rin àti láti máa ṣe ìtọ́jú rẹ̀. Ó jẹ́ ohun tí ó máa ń fún mi láyọ̀. Ní báyìí, o máa wu èmi náà ní àsìkò yìí láti ra àwọn ǹkan ọ̀sìn. Ṣùgbọ́n ajá ló ń wú mi láti kọ́kọ́ rà, mo sì máa rí i dájú pé mo rà.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Bẹ́ẹ̀ni, mo máa ń ra oúnjẹ ní òpópónà ní ọ̀pọ̀ ìgbà nítorí àwọn oúnjẹ náà máa ń dùn púpọ̀. Ṣùgbọ́n ní àìpé tí mo ṣe ìwádìí, tí mo sì ṣe onírúurú àwọn àbẹ̀yẹwọ̀, Ti mo sì ṣe onírúurú àwọn ìrònú, mo rí i pé kò dára púpọ̀ láti máa ra oúnjẹ ní òpópónà nítorí oríṣiríṣi eṣinṣin, oríṣiríṣi àwọn àjàkálẹ̀ àrùn ni ó máa ń kọjá ní àwọn ibi báyìí tí wọ́n sì ti máa ń kó àìsàn bá oúnjẹ tí ènìyàn fẹ́ jẹ. Nítorí náà kò dára láti máa ra oúnjẹ jẹ ní òpópónà, ó dára kí o jẹun nínú ilé rẹ tàbí kí o lọ jẹun ní búkà tàbí kí o lọ jẹun ní ibi tí ẹ́ ti ń ta oúnjẹ. Kò dá kí a máa ra oúnjẹ jẹ ní òpópónà.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Bẹ́ẹ̀ni mò ń máa ń ka àdéhùn dáadáa. Mo jẹ́ ènìyàn kan tí kò fẹ́ràn láti máa gé àdéhùn tàbí láti máa ba àdéhùn jẹ. Nítorí náà ni mo ṣe fẹ́ràn láti máa fi àwọn àdéhùn tí mo bá ṣe fún ènìyàn sí ibi tí ó pa mọ́ kí ń má ba gbàgbé rẹ̀. Nítorí kò jẹ́ ohun tí ó máa ń dùn mọ́ mi ninu láti lè ba àdéhùn jẹ. Mo fẹ́ràn láti máa ka àwọn àdéhùn dáadáa, má sì máa kà síwájú sí i.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Nínú gbogbo ọjọ́ tí ó wà nínú ọ̀sẹ̀, mo lè sọ pé Sátidé ni mo fẹ́ràn tàbí ọjọ́ àbámẹ́ta. O jẹ́ ọjọ́ tí n ko ń lọ sí ibiṣẹ́, mo máa wà ní ilé, mo máa ṣeré ìdárayá, mo máa gbọ́ orin onírúurú, mo máa jẹ ohun tí ó wù mí. Nítorí náà, mo fẹ́ràn ọjọ́ àbámẹ́ta púpọ̀. Nítorí ọjọ́ náà kò sí fún iṣẹ́, ó wà fún eré ṣíṣe láti gbádùn ara mi. N kò fẹ́ràn wàhálà rara, ìdí èyí ni mo ṣe fẹ́ràn ọjọ́ àbámẹ́ta. Ohun tí mo kó rira jù ni kí a máa fọṣọ ní ọjọ́ àbámẹ́ta. Mo fẹ́ràn láti ṣeré, láti lọ rìn, láti lọ gbá bọ́ọ̀lù, láti lọ wo eré ìdárayá tàbí méjì.

Kí ni o máa ń wá nínú ọ̀sẹ̀ tuntun? Ara àwọn gbòógì tí mo máa ń wá nínú ọ̀sẹ̀ tuntun ni ọ̀nà láti wa owó, mo sì máa ń gbàdúrà sí Ọlọ́run pé Ọlọ́run kí ó ràn mí lọ́wọ́, ọ̀nà láti míì kẹ̀, ọ̀nà láti rí owó yanturu. Mo mọ̀ àwọn nǹkan wọ̀nyí ni mo máa ń fojú sí nínú ọ̀sẹ̀ tuntun. Ó jẹ́ ohun tí ó wù mí nínú ọ̀sẹ̀ tuntun. Gẹ́gẹ́ bí ọ̀sẹ̀ tuntun ṣe bẹ̀rẹ̀ lónìí, ohun tí ó wù mí ni láti rí owó tó pọ̀, owó tó pọ̀ tan burata tí ọwọ́ mi ò ní le kó tán.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Àwọn wọ̀nyí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi. Ohun àkọ́kọ́ ni kọ̀npútà. Kọ̀npútà ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi nítorí àwọn ọ̀nà tí a gbà ń ṣiṣẹ́ rẹ̀, àwọn ọ̀nà tí a máa ń gbà ṣiṣẹ́ ní gbogbo ìgbà re. Íńtánẹ́ẹ̀tì connection, connection ìntanẹ́ẹ̀tì lórí WiFi. Ó jẹ́ ohun gbòógì tí ó ṣe kókó nínú ibi iṣẹ́ mi. Ohun mìíràn tí ó ṣe kókó jùlọ ni àwọn laptop àti àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tí a fi máa ń bá ara wa sọ̀rọ̀ lóòrèkóòrè. Ó jẹ́ ohun tí ó ṣe kókó jù níbi iṣẹ́. Láìsí èyí, òfo ni ènìyàn nídi iṣẹ́ wa.

Ṣé o máa ń mu kọfí ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, níwọ̀n ìgbà tí àwọn àjọ ilé iṣẹ́ wa tí kò ti dáàbò bo tí wọ́n kò ti lòdì sí láti máa mu kọfí. Nítorí náà, mo máa ń mu kọfí ní ibi iṣẹ́ dáradára. Ó ti ní obìnrin, ìyá Ṣaléwá àti ìyá Jọ́nsì́n. Wọ́n fẹ́ràn láti máa bá mi ṣe kọfí dáradára. Fún idi eyìí, mo fẹ́ràn láti máa mu kọfí. Kọfí dára, ó dáa fún ìlera ara wa, ó dáa fún àwọn tí kò bá rí orun sùn, kọfí máa ń ràn yàn lọ́wọ́. Mo fẹ́ràn kọfí púpọ̀

Se oní eto láti fi ise rẹ sí ìlú mìíràn? Bẹ́ẹ̀ni ó wà nínú ètò mi láti fi iṣẹ́ mi lọ sí ìlú mìíràn, owó ni mo nílò. Lékété tí owó bá tẹ̀ mí lọ́wọ́, mo máa fẹ iṣẹ́ mi lọ sí ìlú mìíràn. Ise aso, iṣẹ oúnjẹ ṣíṣe, ise e pípa àwọn ènìyàn lẹ́rìn-ín ní orí Íńtánẹ́ẹ̀tì. Gbogbo àwọn iṣẹ́ yìí ni mo máa fẹ lọ sí ìlú mìíràn. Mo sì ń gbádùra ṣi Ọlọ́hun kí ó dá èmi náà lóhùn, àkókò ti tó láti ní owó yìí kí n lè bá fẹ iṣẹ́ mi lójú lọ sí ìlú mìíràn.

Báwo ni o máa ń rin ìrìnàjò lọ sí ibi iṣẹ́? Ni ọ̀pọ̀ ìgbà ni mo máa ń gun ọkọ̀ mi lọ sí ibi iṣẹ́, ṣùgbọ́n ìgbà tí owó epo bá sáfẹ́rẹ́ tàbí tí nǹkan bá bàjẹ́ lára ọkọ̀, mo máa gbé uber tàbí kí n lọ gun takisí ní ojú pópónà. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà ni ojú pópónà máa ń dí, tí mọ́tò kì í sì lọ, tí súngẹrẹ fàgẹrẹ ọkọ̀ sì máa ń pọ̀. Ṣùgbọ́n ọ̀nà kan ṣoṣo tí mo máa ń gbà rin ìrìnàjò ní àwọn rírun àsìkò yìí lọ sí ibi iṣẹ́ ni nípa gbígbọ́ àti nípa gígùn ọ̀kadà. Mo máa ń gun ọ̀kadà ní iru awon àsìkò báyìí lọ sí ibi iṣẹ́ ni kí wọ́n má bà lé mi kúrò ní ibi iṣẹ́.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Èmi gẹ́gẹ́ bí ènìyàn, n kò fẹ́ràn láti máa sun iṣẹ́ mi di ọ̀la. Iṣẹ́ tí mo bá ní lọ́wọ́, mo fẹ́ràn láti ṣe púpọ̀ kí n lè bá ní ààyè púpọ̀ fúnraà mi. Ní fún idi eyìí, mo fẹ́ràn láti máa kojú sí iṣẹ́. Tí ènìyàn bá gbé iṣẹ́ fún mi lónìí, ó máa jẹ́ ohun fún mi láti ṣe iṣẹ́ náà kíákíá. N kò fẹ́ràn láti máa sun iṣẹ́ mi di ọ̀la. Ní ọ̀pọ̀ ìgbà tí mo bá sun iṣẹ́ náà di ọ̀la, n kò ní àǹfààní láti ṣẹ́ mọ́. Fún idi eyìí, tí mo bá ti gba iṣẹ́ kíákíá ni mo máa bẹ̀rẹ̀ iṣẹ́ náà.

Ṣé o ní irun ìgbọ̀n? Bẹ́ẹ̀ni, mo ní irun ìgbọ̀n tasọ́rẹ́ kan. Ó jẹ́ ohun tó dùn ń wù mí, tí ó sì máa dùn mọ́ mi nínú tí mo bá ní irun ìgbọ̀n tí ó pọ̀ yanturu, tí mo sì ń fi clipper tí mo sì fi ń fá wálẹ̀ kí ó lè baà bára wọn mu. Ó jẹ́ ohun tó máa ń dùn mi nínú láti ní irun ìgbọ̀n, ṣùgbọ́n irun ìgbọ̀n tásẹ́rẹ́ ni Ọlọ́run fún mi. Ó sì máa jẹ́ ohun tó máa wù mí, nítorí mo sì ń gbàdúrà sí i kí Ọlọ́run fún mi ní irun ìgbọ̀n. Mo fẹ́ràn irun ìgbọ̀n púpọ̀ àti irunmú tasọ́rẹ́ náà, mo fẹ́ràn rẹ̀ púpọ̀. Ó dára fún ìmi gẹ́gẹ́ bí ènìyàn. Mo ti wo súrá mi, irun mú àti irun ìgbọ̀n. Ó máa bá mi lára mu.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Ní ọ̀pọ̀ ìgbà tí mo bá gba àwọn iṣẹ́ àkànṣe, àwọn iṣẹ́ tí ó wúwo, ní ọ̀pọ̀ ìgbà ni mo máa ń wá ọ̀nà láti yà awọ́n isẹ́ yi sọ̀tọ̀, kúrò lára àwọn iṣẹ́ tuntun, kúrò lára àwọn iṣẹ́ tí ó bá rọ̀, àwọn iṣẹ́ tí ó bá le, mo máa kó wọn jọ sí ojú kan. Àwọn iṣẹ́ tí ó bá rọ̀, màá kó wọn jọ sí ojú kan láti ṣe wọ́n ní ọ̀tọ̀ọ̀tọ̀. Àwọn iṣẹ́ àkànṣe báyìí, mo máa ń kó sí ọ̀tọ̀ ni, mo sì máa ń fara balẹ̀ ṣe wọ́n kí ń má bá ṣe àṣìṣe lórí wọn.

Tí o fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lọ sí ilé ìṣẹ̀mbáyé láti lọ mọ̀ nípa àwọn, àwọn bàbá ńlá mi, láti lọ mọ̀ nípa ìtàn mi, láti lọ mọ̀ nípa àṣà atí í ṣe ilẹ̀ mi. Nítorí náà, mo fẹ́ràn láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé. Mo ti lọ àwọn onírúurú ilé ìsẹ̀mbáyé. Mo lọ ọ̀kan ní, tí ó wà ní ìlú Èkó, sìlú Ògùn ni. Mo sì lọ sí ìkan tí ó wà ní ìlú, ìlú Ifẹ̀. Mo ti lọ sí àwọn ilé ìsẹ̀mbáyé káàkiri káàkiri. Ó jẹ́ ohun tí ó máa ń dùn, ó sì máa ń wù ní lórí púpọ̀ láti ṣe.

Ṣé wifi rẹ yára tó? Ní ọ̀pọ̀ ọjọ́, ní ọ̀pọ̀ ìgbà ni wifi mi máa ń slow tí kò sì ń sáré dáradára. Ṣùgbọ́n ní àwọn ọjọ́ míìràn ní ọ̀pọ̀ ìgbà ó máa ń ṣiṣẹ́ dáradára tí ó sì máa ń wú èmi náà lórí. Nítorí náà, mo lè sọ pé wifi náà dára, ó dáradára. Mo fẹ́ràn rẹ̀ púpọ̀ nítorí kòsí ohun tí kò lè gbé. Ó lè gbé gbogbo àwọn ẹ̀rọ ayé, gbogbo ẹ̀rọ tí mò ń lò pátápátá, ẹ̀rọ laptop mi, ẹ̀rọ kọ̀m̀pútà mi àti ẹ̀rọ alágbèéká mi.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Ni ọjọ́ iwájú, ó wù mí láti kọ́ nípa dókítà púpọ̀. Mo máa fẹ́ ṣe iṣẹ́ abẹ fún àwọn ènìyàn. Ó jẹ́ iṣẹ́ tí ó wù mí púpọ̀ láti ṣe kí Ọlọ́run kí órán mi lọ́wọ́ láti kọ́ nípa ìmọ̀-jinlẹ nípa sáyẹ̀nsì bí a ti ń ṣe onírúurú àwọn abẹ fún ènìyàn. Mo fẹ́ mọ̀ nípa rùgbà wọn kan báyìí, ó máa dùn mọ́ mi nínú tí mo bá lè mọ̀ nípa rẹ̀ dáradára. O wù mí púpọ̀, mo sì máa rí dájú pé mo mọ̀ nípa rẹ̀.

Kí ni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Ohun púpọ̀ ni ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́. Lọ̀pọ̀ ìgbà tí mo bá gba owó oṣù, mo máa ní ìtara fún iṣẹ́ dáradára. Ohun mìíràn tí ó tún máa ń fún mi ní ìtara ni ní ọ̀pọ̀ ìgbà tí mo bá rí pé ènìyàn kan ṣe dáradára jù mí lọ ní ìdí iṣẹ́, mo maa ń jowú púpọ̀ ó sì máa ń ta mí lára èyí máa ń fún mi ní ìtara láti ṣiṣẹ́ kárakára láti ṣiṣẹ́ dáradára ju ẹni náà lọ. N kò ń ro ibi ṣi ẹni náà o, ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà tí mo bá rí pé ènìyàn kan ṣiṣẹ́ jù mí lọ, ó máa ń fún mi ní ìtara láti san ṣòkòtò mi gidi láti ṣiṣẹ́ dáradára fún ibi iṣẹ́ mi.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Rárá o, n kò jẹ ẹni tí kò máa ń jẹ ewé lásán o. Mo fẹ́ran ẹran púpọ̀, onírú ẹran ni mo fẹ́ran. Mo fẹ́ran ẹran chicken, mo fẹ́ran ẹran òkunfe, mo fẹ́ran màálù, a ti onírúrú ẹran gbẹ. Nítorí náà, mo fẹ́ran láti máa jẹ ẹran púpọ̀. Erin ju ni, ẹran ata ni, ẹran erin ni, ẹran ìgalà ni, onírú ẹran ni mo fẹ́ran. Mo fẹ́ran láti máa jẹ ẹran púpọ̀. N kò jẹ ẹni tí kò máa ń kó iru ẹran o, ẹran dára.